Ó máa ń rọrùn lọ́pọ̀ igbà fún mi láti sùn. Ìgbà mí mo máa ń sùn tó bá ti, rẹ̀ mí jù àbí mo máa ń sùn gẹ́gẹ́ bí ọwọ́ aago mẹ́sàn sí mẹ́jọ tí mo bá dé láti ibi iṣẹ́. Ìgbà náà ló máa ń rọrùn fún mi láti sùn. Tí mo bá sùn, mo máa ń ní àlàáfíà ní àgọ ara mi, mo dẹ̀ máa ń rí iyatọ tó péye.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lóríṣiríṣi lọ́kan ọjọ́ kan. Nígbà mìíràn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi tó wà ní òkè òkun àbí àwọn tó súnmọ́ mi, àbí àwọn akẹgbẹ́ mi ní ibi iṣẹ́, mo máa ń ṣe ìpè fídíò lóríṣiríṣi. Ó lè jẹ́ lórí mítínì ìlọsíwájú, ẹ́, ìlọsíwájú kọ̀mpánì wa àbí ilé tó ibi iṣẹ́ wa. Lọ́pọ̀ ìgbà ni a máa ń ṣe ìpè fídíò láti yanju ọ̀rọ̀ àti jíròrò ọ̀rọ̀ lóríṣiríṣi.

Ní ayé àtijọ́ nìyẹn kò ṣe ayé ìsin mọ́, àwọn tí wọ́n ń kọ lẹ́tà síra wọn ó kéré jọjọ yàtọ̀ sí ayé ìjọ yẹn. Ayé fami lete n tutọ́, tojẹ pé àwọn èèyàn lọ́pọ̀ gbà lẹ́tà ni wọ́n máa ń kọ̀ láyé òde òsín yìí. Ìmọ̀ ayélujára ti gbòde kan, a sì máa ń lo ẹ̀rọ fóònù wa fi bára wa sọ̀rọ̀ yàtọ̀ sí ayé ìjọ yẹn tán máa ń lo lẹ́tà kò wọ́pọ̀. Tán bá kọ lẹ́tà sí ènìyàn lóde òní, ó ní láti jẹ́ ǹkan yẹn ṣe pàtàkì jọjọ àwọn èèyàn o tí ẹ ló lẹ́tà mọ́ láti fi ránṣẹ́ síra wọn.

Bẹ́ẹ̀ni mo ti fúyàn ní ẹ̀jẹ̀ rí, bí ọdún, bí ọdún márùn-ún sẹ́yìn ní ilé ìlera, eh, ilé ìlera tó súnmọ́ ọ̀dọ̀ mi. Wọ́n ń sọ pé wọ́n ń gba àwọn èèyàn láti, láti fi ẹ̀jẹ̀ sílẹ̀. Ní mo bá lọ sí ilé, ilé ìlera yìí ni mo fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún, fún ìdàgbàsókè àwọn ọmọ ẹ̀dá. Fífi ẹ̀jẹ̀ sílẹ̀ náà ò dára púpọ̀, ó máa ń, ó máa ń gba ẹ̀mí là, ó dè máa ń ṣe àtúnṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà torí owó ni àwọn èèyàn máa ń fi ra ẹ̀jẹ̀ níta. Ṣùgbọ́n èmi wò pé kí n fi ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́fẹ̀ẹ́ láti ran àwọn èèyàn lọ́wọ́.

Ìpàdé órí fóònù gan ló fẹ́ e dára jù lọ yàtọ̀ sí ká máa pàdé ní, ní ojúkorojú tí ó lè pẹ́ tí ọjọ́ lè má bàmú mọ. Ipàdé órí fóònù yára kankan kò sì kí n fa wàhálà yàtọ̀ sí bí tí ojú òpó o bá daa àbí tí o bá lọ gere. Ìpàdé lórí fóònù gan ló ṣe, ló ṣe kóko, óún ló dẹ̀ ṣe pàtàkì ó máa n rọrùn fún àwọn, àwọn company lórírìṣìríṣì láti sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ sọ àbí jomitóró ọ̀rọ̀

Lọ́pọ̀ ìgbà tí mo bá ń kánjú lọ ibi iṣẹ́, nígbà mìíràn tí ebi bá pa mi gidigidi gan, mo máa ń jẹun nínú ọkọ̀ mi ṣùgbọ́n kò ń ṣe ohun tó dára láti jẹ nínú ọkọ̀ torí ó lè, ó lè fa ìdọ̀tí àbí, àbí oúnjẹ ajẹ kù, kò ṣẹkù sínú ọkọ̀. Mi ò kín sábà jẹun nínú ọkọ̀ lọ́pọ̀ ìgbà. Àbí tí mo bá dé ibi iṣẹ́ ni mo máa ń ráyè jẹun àbí kí tó kúrò ní ilé ni mo máa ń ráyè jẹun.

Gbọ́pẹ́ ìgbà màá wá yìí àbí kí n tẹ̀ sẹ́rìndí ẹ̀, láti gbé kọ́ọ̀lù àbí fóọ̀nù. Mọ̀ délé wà nínú yàrá ọ́fíìsì mi láti gbé kọ́ọ̀lù anybody àbí ẹnikẹ́ni tó bá ṣe ràn mí lọ́rùn si ni. Ti kọ́ọ̀lù ẹni tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ tí ò bá ti ṣe pàtàkì, màá pẹ́ni náà padà lẹ́yìn iṣẹ́ àbí lẹ́yìn ìgbà tí mo bá ráyé. Kò ṣe dandan kí n gbé kọ́ọ̀lù wọn lójú eṣẹ̀. Kọ́ọ̀lù péríṣíríṣì, ó lè jẹ́ kọ́ọ̀lù ibi-iṣẹ́, kọ́ọ̀lù ilé, kọ́ọ̀lù ọ̀rẹ́ àbí kọ́ọ̀lù ojúlùmọ̀. O mọ́ bá tí ó bá tí, tí ò bá tí, tí mọ̀ bá ti mọ̀ mi ò le gbé níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó dára fún ìlera mi àti wípé oúnjẹ tó dára fún ìlera mi gangan ni mo fẹ́. Oúnjẹ tó dára fún ìlera máa ń fún mi lókun àti agbára láti ó dà máa ń jẹ kí wàhálà láàfíà ó máa ń ṣe ohun tó da nínú àgọ́ ara mi. Oúnjẹ tó dára ni mo nífẹ̀ẹ́ sí jù. Oúnjẹ tó, tó ní èròjà tó wúlò fún ara mi láti lè ṣe àwọn nǹkan tó yẹ kí n lè ṣe lọ́jọ́, lọjọ́. Oúnjẹ tó dára fún ìlera mi ni mo máa ń jẹ ní gbogbo ìgbà.

Oríṣiríṣi ìmọ̀ tuntun ni mo fẹ́, ni mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Nísin mo n wà ọ̀nà láti le kàwé gboyè si láti le lọ sí ilé ìwé kí n pada sí ilé ìwé, kí n tú lọ kí n tún lọ kẹ́kọ̀ọ́ gboyè sí ju ti tẹ́lẹ̀ lọ. Tí mo bá kẹ́kọ̀ọ́ gboyè sí ju ti tẹ́lẹ̀ lọ, ó máa ràn mí lọ́wọ́ láti lè tẹ̀síwájú nínú ibi iṣẹ́ mi àti láti lè wá iṣẹ́ gidi láti lè gba owó gọbọi ju ti tẹ́lẹ̀ lọ. Àwọn ìmọ̀ tuntun tí mo tún fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń tún kọ̀m̀pútà ṣe, ìmọ̀ bí a ṣe ń lo ayélujára, ìmọ̀ pọ̀ lóríṣiríṣi tí mo fẹ́ kọ́ ṣùgbọ́n díẹ̀ ni àwọn, àwọn díẹ̀ nìyẹn tí mo fẹ́ kọ́ láti fi lè kun iṣẹ́ mi.

Èdè tó wù mí kọ́lẹ̀ kan sí ni èdè Faransé torí ó ní, ó níṣe pẹ̀lú, ó wúlò ní ibi iṣẹ́ mi. Àwọn èdè kan wà ti ó yẹ kí a máa sọ nínú ibi iṣẹ́ mi. Èdè Faransé ló wù mí láti kọ́. Mò ní, mò nífẹ̀ẹ́ èdè Faransé lọ́pọ̀lọpọ̀. Èdè Faransé tún jẹ́ èdè mí tí mo tó súmọ́, tó súnmọ́ ibi tí mò ń gbé. Àwọn èèyàn púpọ̀ ló dẹ̀ máa ń sọ èdè Faransé ní ibi tí mò ń gbé. Èdè Faransé jẹ́ èdè tí mo nífẹ̀ẹ́ sí ju. Ó dẹ̀ ti pẹ́ tí mo ti fẹ́ kọ́. Ó dẹ̀ dá mi lójú nínu ọdún tuntun ta fẹ́ wọ̀ yìí, màá lọ kọ́ èdè Faransé.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà a máa ń kọ ìròyìn níbi iṣẹ́, a dẹ̀ máa ń jíròrò lórí ẹ̀. Ìròyìn ta máa ń kọ, ìròyìn iṣẹ́ ta tí ṣẹ́ lápapọ̀ ní ọjọ́ ọ̀sẹ̀, àbámẹ́ta láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ dé ìparí ọ̀sẹ̀ la máa ń kọ sílẹ̀ láti lè fi tó àwọn ọ̀gá wa ní ilé iṣẹ́ létí nípa nǹkan ta ti ṣe láàárín ọ̀sẹ̀.

Lọ́pọ̀ ìgbà, nígbà tí oru bá mú, mo máa ń wọ ìborùn. Ìborùn láti, láti dáàbò bò mi kí òòrùn má báà wọ inú ojú mi jù àbí kòòrùn má bà ṣe sí mi ní ojú. Lọ́pọ̀ ìgbà ni mo máa ń wọ ìbòrí láti lọ sí ayẹyẹ oríṣiríṣi, láti ṣàwọn nǹkan kan, n máa ń wọ ìbòrí fún, fún sítáílì aṣọ tí mo bá wọ̀. Oríṣiríṣi nǹkan mo máa ń wọ ìborùn fún.

Bẹ́ẹ̀ni mo ní ọkọ̀, ọkọ̀ tí mo ní ó ní agbára púpọ̀, ọkọ̀ tó dẹ̀, tó ọwọ́ rẹ̀ lọ, tó ọwọ́ rẹ̀ pọ̀ ni mo ní. Ọkọ̀ tí mo ní jẹ́ ọkọ̀ mẹ́ta, mo máa ń gbà, mo máa ń wà á lọ síbi iṣẹ́ lọ́pọ̀ ìgbà. Ọkọ̀ tí mo ní owó rẹ̀ gbọ́n, ọkọ̀ tí mo ní ó ṣe àǹfààní fún mi nítorí kí n bá lè máa lọ láti ibìkan sí ibìkan ni mo ṣe ní ọkọ̀. Ọkọ̀ mẹ́ta ló wà nú gárájì mi, ẹ kan ìyàwó mi wà kan, ọmọ mi ń lò kan, èmi náà ń lò kan nínú àwọn ọkọ̀ náà.

Mi ò tíì lu etí mi rí. Ẹ̀sìn tí mo n sìń o fayé gba ká máa lu etí. Eti lùlù wà. Èmi ní ìgbàgbọ́ pé etí lùlù wà fún àwọn obìnrin yàtọ̀ sí kí ọkùnrin máa lu etí. Eti lùlù ò sí fún mi. Mi ò dẹ faramọ́ etí lùlù nítorí ọkùnrin ni mí. Mi ò dẹ̀, mi ò dẹ̀ rò pé mo máa lu etí mi ní ọdún tó ń bọ̀ àbí ọdún púpọ̀ sí ìsinyìí. Mi ò le fa igba kí n lu etí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà lọ́pọ̀ ìgbà. Mo máa ń wọ fìlà sóde, mo máa ń wọ fìlà lọ ibi iṣẹ́. Fìlà wúlò fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń wọ fìlà láti fi bo orí mi, mo máa ń wọ fìlà láti fi, láti fi ṣe àpẹẹrẹ sí sítáílì aṣọ tí mo máa ń wọ. Oríṣiríṣi fìlà ni mo ní. Fìlà wọ́pọ̀ ní ilé mi. Fìlà tí mo ní pọ̀. Fìlà dáa láti máa wọ̀, fìlà máa ń gbé èdè àti àṣà wa ní aruge. Fìlà jẹ́ ohun ìdánimọ̀ wa ní, ní àṣà wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan oríṣiríṣi lórí íńtánẹ́ẹ̀tì bíi Jumia, Alibaba, WA, eBay, Walmart. Mo máa ń ra ǹkan lóríṣiríṣi, mo dẹ̀ máa ń order ǹkan. Ìgbà míì, ó máa ń ní iye wákàtí tó máa ń fi ń dé tí mo bá ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ó sì máa ń gba orí òkun kọjá. Ìgbà míì, ó dẹ̀ máa ń yá kánkán ju ti tẹ́lẹ̀ lọ. Ǹkan oríṣiríṣi ni mo máa ń ra, ohun tó wú lò fún mi ni mo máa ń rà lórí íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun láti wá ra ọjà tí a ń tà láti, láti lè sọ bí ọjà wa ṣe rí, láti lè sọ ìwúlò pàtàkì tí ọjà wa jẹ́ ní company wa. Mo máa ń pe àwọn ọjà, mo má ń, mo má ń sọ nípa bí ọjà wa ṣe rí fún àwọn oníbàárà tuntun láti lè polongo rẹ̀ fún wọn àti ìwúlò pàtàkì tí ọjà wa jẹ́ sí àwọn ènìyàn. Ọjà wa ṣe, ọjà wa ṣe pàtàkì sí wa gan, à dé ma ń, máa ń persuade awon oníbàárà tuntun kí wọ́n wá bá wa ra ọjà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Àwọn fáìlì tí mi fẹ́ kò sọnù àbí tí mi fẹ́ kí ń kókó ṣe, mo máa ń fi pamọ́. Àwọn fáìlì tí mo ti fi pamọ́ láti bí i ọdún mẹ́wàá sẹ́yìn, ó sì wà lórí cloud mi. Àwọn fáìlì yìí mo máa ń fi dáàbò bo àwọn fáìlì tí mo nílò jùlọ tó dè ṣe pàtàkì sí mi. Mo sì ń tọ́jú àwọn fáìlì mi tí mo ti sopọ̀ pẹ̀lú ẹ̀rọ ayélujára mi. Ó wúlò fún mi lọ́pọ̀ ìgbà, mo dẹ̀ máa ń padà síbẹ̀ lẹ́ẹ̀kọ̀kan láti lọ yí àwọn fáìlì mi wò. Àwọn fáìlì bí i àwòrán, fídíò tàbí, tàbí àwọn dọ́kúmẹ́ǹtì tó ṣe pàtàkì.

Ìbásepọ̀ wa dánmọ́rán gidi gan pẹ̀lú ọ̀gá mi ní ibi iṣẹ́ mi. Àwọn ni wọ́n máa ń gbà mí ní ìmọ̀ràn bí a ṣe ń ṣe ńkan ní, ní ilé iṣẹ́ wa. Ìbáṣepọ̀ wọn á dánmọ́rán. A jọ máa ń ṣiṣẹ́ papọ̀ láti lè gbé iṣẹ́, iṣẹ́ ilé iṣẹ́ wa lárugẹ. Wọ́n máa ń ràn mí lọ́wọ́ lọ́pọ̀ ìgbà. A dẹ̀ máa ń, a dẹ̀ máa ń ṣe nǹkan oríṣiríṣi papọ̀. Ìbáṣepọ̀ wa, ó ti wà látọjọ́ to tí pé, ọ̀gá yìí ló máa ń tọ́ mi sọ́nà bí mo bá ṣe ń ṣe ńkan àti bá ṣe ń gbé ńkan rùú ní, ní ilé iṣẹ́ wa. Mo nífẹ̀ẹ́ ọ̀gá mi gidi gan.

Iye tí, igba, iye ìgbà tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ó, ó yàtọ̀ síra wọn ní ọjọ́ mìràn. Ìgbà mi tí mo bá dé láti ibi iṣẹ́, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ọwọ́ bí i ago mẹ́jọ sí mẹ́sán. Lọ́pọ̀ ìgbà ó wọ́pọ̀, ṣùgbọ́n tí mo bá jẹ, tí mo bá dé lálẹ́, ago mẹ́sàn sí ago mẹ́jọ ni mo máa ń jẹ. Oríṣiríṣi oúnjẹ ló dẹ̀ ti máa ń wà ní, ní kalẹ̀ fún mi láti jẹ. Inú mi dẹ̀ máa ń dùn tí mo bá rí oúnjẹ tí ó bá wù mí lálẹ́.